Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Láti máa ra epo fún ọkọ̀ yẹn tí o dára, mo mo ṣe àwọn ilé ní ìgbà náà. À máa ra epo fún ọkọ̀ ní ìgbà méjì ní ọ̀sẹ̀ láti rí i dájú pé ó ṣe iṣẹ́ tí mó nílò láti ṣe fún mi gẹ́gẹ́ bí emi náà ṣe náà se fe.

Sọ fún wa nípa bí tí o fẹ́ pàdé rẹ, ṣe àwọn tá bá ń sọ̀rọ̀ nípa ìpàdé, mo fẹ́ràn láti máa ṣe ìpàdé ní gbàgede tàbí ní inú ilé tí ààyè bá wà to jẹ wipé, o le jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì to dẹ yẹ ki ènìyàn ki o maa se.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa n lò jù pé oríṣiríṣi, àwọn bíi, àwọn áàpù tí a máa ń lò ní ayélujára, bí i oríṣiríṣi àwọn ǹkan bíi eléyìí ni mo máa ń lò ní gbogbo ìgbà tí ó dẹ̀ wàá ọkàn mi. Ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe àwọn eléyìí náà.

Bí o bá lè yí nǹkan padà ní agbègbè rẹ kíni ó máa jẹ́? Ní agbègbè nǹkan kan tí jẹ pé a máa ń dojú kọ ní ibí ní iná, iná o fi bẹ́ẹ̀ ṣi. Ti n ba ni ààyè, tàbí ààyè láti yi nǹkan padà mo maa jẹ ki ina de ni gbogbo ìgbà.

Sọ fún wa nípa ìlú tí ó ṣòro. Oríṣiríṣi àwọn ìlú ni wọ́n mo ti de rì, àmọ́ àwọn ìlú kan tí ó ṣòro díẹ̀ jẹ́ àwọn ìlú kan tí ó jẹ́ wípé àwọn oríṣiríṣi àwọn kan pọ máa ń ṣẹlẹ̀ níbẹ̀ tí a máa ń ṣiṣẹ́ lórí àwọn ọ̀nà iná ní gbogbo ìgbà kí ó dẹ lè jẹ́ ǹkan ti o ṣe pàtàkì.

Ibi tí mo máa ń lọ tí a tó ń dá máa lọ ni òdò Àkòsẹ́. Nibiti mo máa ń lọ nígbà mìíràn jẹ́ ibi tí ó ti lára. Òdò Àkòsẹ́ yẹ àwọn ilé náà pẹ̀lú àti ọ̀tọ̀ àti àlátì. Ó ṣe yẹ kí wọ́n gbé ọjà tó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe.

Ṣàlàyé ìdí tí ọmọ gbé ní agbègbè re àwọn ìjọ tí ó wà ní agbègbè bíi ìjọsìn ni àti oríṣiríṣi àwọn ìjọ ni ó wà ní ibi tí mọdé máa ń lọ sí ikan nínú rẹ̀ náà. Elèyi jẹ́ nǹkan tí ó dára náà tí mọdé máa ń ṣe ní gbogbo ìgbà tí aye bá wá sílẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ń jí ní kutu tàbí pẹ́? Dé, mo jẹ́ ẹni tí ó máa ń jí ní kùtùkùtù. Nítorí pé wọn máa n sọ pé òwúrọ̀ ni iṣẹ́. Idi niyẹn tí mo fi máa jí ní kùtùkùtù láti ṣe àwọn iṣẹ́ tí mò lero láti ṣè náà, ti o dẹ jẹ nǹkan ti o dára tó yẹ kí ènìyàn kí o máa ṣé náà ní gbogbo ìgbà.

Ṣé mo máa ń béèrè àná lọ́wọ́ àwọn ènìyàn? Láti má ń béèrè àná lọ́wọ́ àwọn ènìyàn jẹ́ kí n sọ èyí. Da ra múlẹ̀ máa ń ṣe ìwádìí láti mọ̀ ọ́n tí ọ̀tọ̀ọ̀tọ̀ yàn lọ sí i. Wọ́n sì yà mí dá pé n kò tí ó yẹ kẹ́ni kan máa ṣe ni. Nígbà tí mo bá ṣìnà, ìgbà yẹn ni mo máa ń béèrè ọ̀nà.

Ìgbà wo ni ọkàn rẹ kò balẹ̀ rárá? Látàrí ọjọ́ kan tí ara ẹ̀gbọ́n mi ò yaa ni ọjọ́ kan tí o jẹ́ wípé ọkàn mi ò balẹ̀, nítorí pé oríṣiríṣi àwọn nkankan ni ó ṣẹlẹ̀ ní ìgbà yẹn loun, tí ó de múnú mi bàjẹ́. Nipà ìdí èyí mo máa ń ṣe oríṣiríṣi àwọn ǹkankan ní orí àwọn íbí ìgbà yẹn náà ṣibẹ̀.

Sọ fún wa nípa ìsinmi láàárín iṣẹ́. Ìsinmi láàrin iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Nígbà tí ènìyàn bá ṣiṣẹ́ dáradára, ó yẹ kó sinmi. Àwọn ìsinmi òde òní ni ǹkan tí ó ṣe pàtàkì ná. To dẹ̀ yẹ kí èèyàn kí wọ́n máa se ni gbogbo ìgbà yí, torí pé ǹkan tí ó dára láti máa ṣe sílẹ̀ ní.

Sọ fún wa nípa wiwólẹ̀ tàbí ikúnlẹ̀ nígbà ìkíni. Ki ènìyàn kí o máa wólẹ̀ àbí kí ó kúnlẹ̀ nígbà ìkíni je ńkan tí ó dára. Lẹ́yìn yẹ, àwọn àmì pé ènìyàn ní ìtẹríba o dẹ̀ ní àlàáfíà sí ènìyàn rẹ̀ náà sì bẹ tó pé ńkan tó dára láti máa ṣe ní gbogbo ìgbà ni.

Sọ fún wa nípa. Sọ fún wa nípa ìwé tí ó dúró lọ́kàn rẹ. Àwọn ìwé tí ó dúró lọ́kàn mi jẹ́ àwọn kànkan tí mo kọ́ nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ ìbèrè, nítorí àwọn eléyìí náà ni àwọn ìwé àkósórí tí ó dè jẹ́ nkan tí ó dára náà.

Kí ni ó máa ń mú inú rẹ dùn kódà ní ọjọ́ tí kò dára? Oríṣiríṣi àwọn ǹkan ni ó máa ń mú inú mi dùn. Nígbà tí mo bá bá àwọn èyàn tí mo nífẹ̀ẹ́ sí, nígbà tí mo bá ba wọn sọ̀rọ̀, àwọn eleyi owá nínú awo nkan ti omá mú inú mi dùn, à kódà nígbà tí gbogbo ibi ò bá dára, àbí nígbà tí mo bá jẹ oúnjẹ tí ó ń wu mi lowo.

Sọ fún wa nípa, ìsàn omi tí ó ń bọ̀ láti òkè. Àwọn isàn omi tí ó ń bọ̀ láti òkè jẹ́ àwọn nǹkan kan tí mo fẹ́ràn. Àwọn eleyii de wa nínú ìlú Calabar náà tó bá máa lọ síbẹ̀ lọ ṣeré àti lọ ṣe oríṣiríṣi àwọn nǹkan kan ti o de jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì náà.

Ṣàlàyé bí a ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn láti ìbẹ̀rẹ̀ dé òpin. À, oúnjẹ tí mo fẹ́ràn jẹ́ ìrẹsì. Mo dẹ̀ mọ́ bí a ṣe ń ṣe ọ́ lórí eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì ye nà. Bí a ṣe ń ṣe ìrẹsì kì í ṣe nǹkan tí ó lera. Mó dẹ̀ mọ́ bí a ṣe ń ṣe eleyii ní dáradára náà síbẹ̀ tó ri pé nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ni.

Báwo ni ìgbé ayé ṣe ń yípadà nígbà tí ènìyàn bá kó lọ sí ìlú ńlá? Nígbà tí ènìyàn bá kó lọ sí ìlú ńlá, ìgbésí ayé máa ń yípadà díẹ̀. Nítorí pé ènìyàn máa ń kó àwọn ẹ̀kọ́ ọ̀tún àti oríṣiríṣi àwọn nǹkan tí ó lè jẹ́ kí ilé ayé kí ó wà ní dáradára náà.

Sọ fún wa nípa àlọ́ àpamọ̀. Alo apamọ̀ jẹ́ àlọ́ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ẹniyàn. Mo de màá ń ṣe àwọn eleyii na ní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Alo qpamọ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn ní pé nígbàtí mo wà ní kékeré won máa ń pa àwọn ìru àwọn iru alo wọ̀nyíi fún wa ni aṣálẹ́. To de jẹ́ ǹkan tí o dára tí mo dè fẹ́ràn.

Sọ fún wa nípa ògùn, ògùn ilé tí a ń lò nínú ìdílé yín àwọn ògùn, ògùn ilé tí a máa ń lò ní ìdílé jẹ́ ǹkan tí ó kù náà. Ìgbà míràn máa ń lo ewé ewúro nígbà tí inú bá ń dùn èyàn, a máa ń bu omi sínú iyọ̀ nígbà tí inú bá ń dùn èyàn náà. Àwọn oríṣiríṣi ǹkan bí ẹlẹ́yi ni á má ń lò ní gbogbo ìgbà.

Sọ fún wa nípa ìgbà tí o rán àwọn aládùúgbò lọ́wọ́ tàbí tí ó rán tí wọ́n rán lọ́wọ́. Rírán àwọn aládùúgbò lọ́wọ́ jẹ́ nǹkan tí o dára mo dẹ máa ń ṣe. Àwọn ilé iná ni gbogbo ìgbà dẹ́kọ̀ wà náà máa ti máa fún ọmọdé rẹ kí ènìyàn kí i. Ṣé o mọ ṣe náà? Àwọn bílẹ̀ jẹ nǹkan tí o darà, á nígbà tí ọmọdé bá ṣẹlẹ̀

Ṣé etí rẹ dára? Etí mi jẹ́ ǹkan tí ó dára ní gidigidi, pé ǹkan tí ó ṣe pàtàkì sí mi ni àwọn etí. To jẹ pé nígbà táwọn èèyàn bá mi ṣọ̀rọ̀, mo máa ń gbọ wọ̀n tí wọn ṣọ́ni dáradára náà. Idi niyí tí mo fi sọ pé etí mi jẹ́ ǹkan tí ó dára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà sì bẹ́ẹ̀. Ti o dẹ̀ wa lárà àwọn kàn tí mo fẹ́ràn.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá jẹ́ ọ̀daràn àdéhùn tí mo fẹ́ràn láti máa ṣe náà. Jẹ́ pé nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ni. Àwọn nkankan bi àwọn ọ̀rẹ́ mi wà náà kan ti o dára náà tí ó dẹ yẹ ki a ma ṣe. Àwọn ọ̀rẹ́ mi náà sì rí pé tí ó le wù mí á, ti mo fẹ́ràn.

Sọ fún wa nípa àṣà tí o fẹ́ yí padà. Àṣà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Àwọn àṣà tí mo dẹ fẹ́ yí padà ni àwọn àṣà tí àwọn olóyinbo, tí wọ́n pé wá sí ìlú tiwa n tiwa, tí ó dẹ yàtọ̀ sí àwọn ǹkan tí a ti máa ń ṣe tẹ́lẹ̀ ná. Nítorí pé mo ní kí i ṣe ǹkan tí o bójúmu tí ó dẹ yẹ ki ènìyàn kí o maa ṣe.

Sọ fún wa nípa àlùpùpù tí màá gbé ènìyàn. Àwọn alùpùpù máa ń jẹ́ ǹkan tí ó dára. Lọ́wọ́ alùpùpù jẹ́ ohun kankan tí mò ń fẹ́ràn pẹ̀lú láti gbé àwọn ènìyàn sí láti ṣe oríṣiríṣi àwọn ǹkankan náà. Àwọn alùpùpù dẹ jẹ ǹkan tí ó tun dára náà.

Báwo ni a ṣe máa mọ ilé? Látí má mọ ilé jẹ́ ǹnkan tí ó dára. Àwọn eléyìí jẹ́ ìṣẹ́ kan tí mo lọ kọ́ ní ilé ìwé náà, tó dà wa nínú ìṣẹ́ kan tí mo fẹ́ràn láti máa ṣe náà. To jẹ pé mimọ ilé jẹ́ ǹnkan tí ó dára o de wa nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn náà ní gbogbo ìgbà náà ṣíbẹ́ tó jẹ́ ǹnkan tó dára.

Ṣé o máa ń wọ ago ọ̀wọ̀? Ago ọ̀wọ̀ je nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ̀gẹ̀ bi ènìyàn. A máa ń wọ àwọn ago ọ̀wọ̀ ní gbogbo ìgbà náà ṣe pé nǹkan tí mo fẹ́ràn ni bí a ti máa ń wọ agọ̀wọ̀ jù nǹkan tí ó dára. Ago ọ̀wọ̀ ni mo de máa ń lò fún gbogbo ìgbà láti mọ ọ̀nà àti láti mọ àwọn ìgbà tí akọ́kọ́ wà náà síbẹ̀.

Ṣé oúnjẹ rẹ yí padà ní àkókò nínú ọdún? Oúnjẹ jẹ́ nǹkan tí ó dára amọ kín ṣe nǹkan tí ó máa wà bí ọ ṣe máa wà ní gbogbo ìgbà. Nígbà mìíràn oúnjẹ máa yí padà nígbà tí àwọn ilé ìbádàn náà máa dá ikún, wọn máa ń ṣe àwọn ohun ìléè náà ní gbogbo ìgbà, dára pọ́n nǹkan tí ó dára láti máa ṣe ni.

Sọ fún wa nípa iṣẹ́ ìwakọ̀. Iṣẹ́ awakọ̀ jẹ́ iṣẹ́ kan tí mo fẹ́ràn nínú gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe àwọn elé i ná ni gbogbo ìgbà tí àyè bá wá sílẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn bá ti máa ń ṣe àwọn elé i ná. Iṣẹ́ awakọ̀ wà nínú àwọn iṣẹ́ kan tí mo fẹ́ràn tó ní wu mí láti ṣe ní ọjọ́ iwájú. Ó yá nígbà tí àyè bá wá sílẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Sọ fún wa nípa adìrẹ àti aṣọ tí a kùn. Àwọn adìrẹ, aṣọ adìrẹ jẹ́ aṣọ kan tí ó dára, àwọn oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n dẹ̀ máa ń lo àwọn eleyii ní ilẹ̀ Yorùbá. Ewù aṣọ kan tí ó lẹ́wà tí ó ṣe pàtàkì tí àwọn ènìyàn tí wọ́n dẹ̀ máa ń lò ní gbogbo ìgbà ni aṣọ adìrẹ. O dẹ wà nu àwọn aṣọ kan tí ó ṣe pàtàkì náà tọ dẹ̀ jẹ́ ǹkan tí ó dára ní gbogbo ìgbà.

Sọ fún wa bí ọ̀nà ṣe máa ń rí ní àkókò òjò. Ní àkókò òjò, ọ̀nà máa ń bàjẹ́ ní àkókò òjò. Eleyi kii dẹ se nkan ti o dára nígbà ti ojo ba rọ oríṣìíríṣìí àwọn kankan ni wọ́n máa ń ṣẹ̀lẹ̀ náà. Nítorí pé àwọn eleyi lẹ́wà tí máa ń fẹ́ àwọn ọ̀rẹ́ ẹbí wọn láti máa ṣe àwọn eleyi náà tẹlẹ. Ó jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe.

Sọ fún wa nípa àtúnṣe ọkọ̀ àti alùpùpù. Àtúnṣe ọkọ̀ àti alùpùpù jẹ́ ọkọ̀ kan tí a máa ń lò ní gbogbo ìgbà náà. Nítorí pé eléyìí de jẹ́ ǹnkan tí ó dára. Àwọn àtúnṣe ọkọ̀ wọ̀nyí wà nínú àwọn ọkọ̀ kan tí wọ́n máa ń lò ní oríṣiríṣi ìgbà láti bóyá nígbà tí àwọn ènìyàn bá fẹ́ lọ sí oko lọ́pọ̀ omi àti lọ ṣe oríṣiríṣi àti àwọn nnkankan náà sibei.

Ṣàlàyé ìlú tàbí àdúgbò tí ò ń gbé. Ìlú tí mo ń gbé ní ìlú Àkúrẹ́, o dẹ̀ jẹ́ ìlú tí ó ṣe pàtàkì ní, ẹgbẹ́ ènìyàn ni wọ́n máa ń gbé nínú, wọ́n lóye fún ìgbà díẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n ṣe pàtàkì náà, wọ́n máa ń ṣe oríṣiríṣi ohun, wọ́n ní orí eléèri náà tọ́pẹ́ nǹkan tí ó dára tẹ́lẹ̀ kí wọ́n má ṣe ní ní gbogbo ìgbà.

Ṣàlàyé bí a ṣe ń fọ aṣọ nílé. Bí a ṣe ń fọ aṣọ nílé jẹ́ iṣẹ́ kan tí mo fẹ́ràn. Ó dẹ̀ jẹ pé eléyi dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà tí mo lè fẹ́ràn náà lẹ́ba ń ṣe àwọn ilé náà ní gbogbo ìgbà tó pé ǹkan tí ó dára tó dayà kí ènìyàn kí ó máa ṣe ni. Mo dẹ̀ máa ń fọ àwọn aṣọ mi ní orekore náà síbẹ̀.

Ṣé ó máa ń dé ní àkókò? Láti máa dé ni àkókò jẹ nǹkan ti o ṣe pàtàkì tó dé yẹ kí ènìyàn ki o ma ṣe náà mọ̀ dẹ́ máa ń dé ní àkókò nítorí pé láti máa fi àkókò ṣòfò kì í ṣe ǹnkan tó yẹ kí èèyàn kí ó má ṣe. Idi niyẹn tí mo fi máa ń dé ní àkókò náà ní gbogbo ìgbà tọ́ dẹ́ jẹ wípé tí ó dára náà kí ènìyàn kí ó má ṣe.

Ṣé o máa ń ka ìwé? Rárá, láti máa ka ìwé jẹ́ ǹkan tó dára, tó lè kí mi kí àwọn aṣè náà kíkà ìwé náà kó máa tó máa fẹ́ràn. Mo dẹ à máa ń ṣe àwọn ilé náà ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà tí aye rẹ bá wà nílẹ̀, ìwé jẹ́ ǹkan tó máa ń fún ènìyàn ní àwọn ìmọ̀ àti iye náà, ilé ìyẹn tí wọ́n lè fi máa ka ìwé ní gbogbo ìgbà.

Sọ fún wa nípa títọ́ ẹranko. Láti máa tọ́ ẹranko o wa nínú nkan tí mo fẹ́ràn náà gẹ́gẹ́ bí ẹ̀niyan. Mo de máa ń ṣe eleyii náà ní gbogbo ìgbà nítorí pé nǹkan tí ó dára tí ó le jẹ́ èèyàn kí ó máa ṣe ni àwọn nǹkan bí awọ̀n eleyii na de wa nínú àwọn nkan tó ṣe pàtàkì, àwọn nǹkan bíi títọ́ ẹranko wa náà kan tí ó dára náà.

Ṣàlàyé aṣọ tí o máa ń wọ̀. Àwọn aṣọ tí mo máa ń wọ̀ ni àwọn aṣọ tí ó dára, àwọn eleyii de tun dá dúró lórí ìgbà àti àkókò. Nígbà tí mo bá fẹ́ wọ àwọn aṣọ yìí, boya nígbà tí ojo bá ro abíi nígbà tí òórùn bá ràn, àwọn eleyii tí ó dá lórí àwọn aṣọ tí mo máa ń wọ̀ náà níbẹ̀. Ode jẹ́ ǹkan tí mo máa ń ronú ní gidigidi kí n tó ṣe àwọn ilé yìí.

Ṣé o jẹ́ enikan tí kò jẹ́ ẹran? Ẹran jẹ́ ǹnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé eléyìí jẹ́ ǹnkan tó máa ń ṣe ara lóore to dẹ jẹ́ ǹnkan ti o se pàtàkì náà. Idí niyẹn tí mo fi máa ń jẹ ẹran. Ní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà, to jẹ pe ǹnkan tí ó dẹ dára kí ènìyàn kí ó máa ṣe ní. O dẹ wa nínú nǹkan tí o dára náà.

Sọ fún wa bí o ṣe ń lo ìsinmi, láti máa lo ìsinmi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Nítorí pé lè o jẹ́ ǹkan tí ó dára náà ń dẹ yẹ ki ènìyàn kí o má ṣe amọ kan pẹ̀lú àwọn ìsinmi wọ̀nyí dáwọ́ ní ǹkan tí ó ṣe pàtàkì ní gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ǹkan tí ó dára ní.

Báwo ni o ṣe máa ń ran ara rẹ lọ́wọ́ nígbà tí ọkàn rẹ kò bá balẹ̀? Nígbà tí ọkàn mi bá balẹ̀, màá dájùnl pé mo máa raǹ mi lọ́wọ́ láti rí pé ọkàn mi balẹ̀. Ìgbà mìíràn, mo máa ń gbéra mi jáde, mo máa ń ṣeré jáde, mo dẹ̀ máa ń lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi náà. Èleyí jẹ́ nǹkan tí mo fẹ́ran gidigidi láti máa ń ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀.

Sọ èròjà oúnjẹ kan pẹ̀lú àwọn ìwọ̀n wọ́n. Àwọn èròjà oúnjẹ bíi iyọ̀, maggi àti oríṣìíríṣìí àwọn kọnkọ̀n béètì a máa ń lò kí orí àwọn ilé ìwẹ̀ náà fún ohun tí màá máa lò ní gbogbo ìgbà náà tó pé nǹkan tí ó ti wá tẹ́lẹ̀ kí èèyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà sì ni.